Sọ fún wa nípa àjọyọ̀ tí ohun tí a kò reti ṣẹlẹ̀ níbẹ̀. Sọ fún wa nípa àjọyọ̀ tí ohun tí a kò lè tìí ṣẹlẹ̀ níbẹ̀. Àjọyọ̀ tí mo rí tí ohun tí a reti ṣẹlẹ̀ níbẹ̀ ni àjọyọ̀ ẹnìkan tí ó ṣe ìgbéyàwó ní kòpẹ̀kọ̀pẹ̀ yìí tí àwọn ènìyàn káǹkàǹkàǹ kárà làárín ìlú tí ó sì wá síbẹ̀ tí ó ya gbogbo ènìyàn lẹ́nu pé ayé náà lè ní iru rẹ̀

Sọ fún wa bí agbègbè rẹ ṣe ń yípadà ní ọdún mẹ́wàá. Sọ fún wa nípa bí agbègbè rẹ ṣe yípadà ní ọdún mẹ́wàá. Agbègbè mi yípadà ní ọdún mẹ́wàá pẹ̀lú oríṣiríṣi ohun ọ̀tún bí i kí ṣe ọ̀nà pẹ̀lú ọ̀dà tuntun, bí i jẹ́ kí iná àdúgbò náà da, bí i ṣíṣe àwọn iná tí ó wà ní ojú òpópónà sí àdúgbò.

Sọ fún wa nípa bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù. Sọ fún wa nípa bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ ní orí fóònù. Mo máa ń ran àwọn àgbà lọ́wọ́ ní orí fóònù nípa mí máa báwọn pe àwọn ọmọ wọn tí wọ́n bá fẹ́ pè ní orí fóònù wọn àti mímọ̀ báwọn yẹ iye owó ìpè tí wọ́n ní wò ní orí fóònù pẹ̀lú suuru àti ìfarabalẹ̀.

Sọ fún wa nípa ere ti o n ṣe nígbà ewe. Sọ fún wa nípa eré tí ó ń ṣe ní ìgbà èwe. Eré tí mo fẹ́ràn láti máa ṣe ní ìgbà èwe ni mo fẹ́ràn eré bọ́ọ̀lù gbígbá púpọ̀. Ní ìgbà èwe, kí gbogbo ènìyàn sí mọ̀ mí mọ̀. Bọ́ọ̀lù gbígbá àti mimọ sá eré ní orí pápá ìgbà bọ́ọ̀lù. Ní àti kékeré mi ni mo ti fẹ́ràn eré ìdárayá púpọ̀.

Sọ fún wa nípa ibi tí o fẹ́ pàda sí. Sọ fún wa nípa ibi tí o fẹ́ padà sí. Ibi tí mo fẹ́ padà sí ni ìlú òyìnbó kí n lọ máa gbé ìbẹ kin sì máa gbáyé mi se oun rere àti àwọn oun mèremère tí ó dára kí n sì máa wá sí ìlú Nàìjíríà ní ẹ̀kọ̀kan tí mo bá ní àyè láti wá sí ìlú Nàìjíríà. Mo fẹ́ràn ìlú àwọn oyinbo yìí púpọ̀.

Ṣàlàyé ọ̀nà láti ẹnu ọ̀nà rẹ de òpópónà. Ṣàlàyé ọ̀nà láti ẹnu ọ̀nà rẹ de òpópónà. Ọ̀nà láti ẹnu ọ̀nà mi de ópópónà jẹ́ ọ̀nà kan tí ó fẹ̀, ju bẹ́ẹ̀ gẹ́ tí ó sì gba odidi ọkọ̀ ńlá ńlá méjì tí wọ́n ó kọjá láì fi ara ka ara wọn, tí ó sì tún fi àyè lẹ̀ fún àwọn ẹlẹ́sẹ̀ láti kọjá oríṣiríṣi.

Sọ fún wa ní, ní, sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí ina bá ń lọ. Sọ fún wa nípa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá ń lọ. Ohun tí ẹ̀ ń lo kí iná bá lọ, a máa ń lo ẹ̀rọ tí ó ń lo ìtànṣán oòrùn àti ọwọ́ ga tí a mo si sólàr ta si tan iná titi di ìgbà tí iná yóò fi de.

Sọ fún wa nípa gbígbẹ́ igi. Sọ fún wa nípa gbígbẹ́ igi. Sọ fún wa nípa gbígbẹ́ igi. Gbígbẹ́ igi jẹ́ ìṣe kan tí àwọn kan ń ṣe ní ilẹ̀ Yorùbá, tí a sì máa ń pè àwọn èèyàn náà ní agbẹ́gi ní èrè, tí wọ́n fẹ́ràn mi máa fí igi dá oríṣiríṣi àrà àti oríṣiríṣi agbé àṣá gà.

Ṣàlàyé bí o ṣe ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ṣàlàyé bí o ṣe ń wá ìmọ̀ lórí ẹ̀rọ, ẹ̀rọ ayélujára. Ṣàlàyé bí o ṣe ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Mo máa ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára ní oríṣiríṣi ọ̀nà tí ó pé oríṣiríṣi ti mo sì máa ń lo oríṣiríṣi atẹ ẹ̀rọ ayélujára láti bere nǹkan tí kò bá yé mi.